Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù nínú ibi iṣẹ́ mi ni pot, gas, òróró, pelúù chicken, turkey àti ọ̀bẹ. Aṣẹ, àwọn nnkan tó máa ń sábà lo jù ni ẹ̀. Ìgbà mí náà, àga àwọn ohun ṣe pàtàkì. Àga àti tábìlì náà ṣe pàtàkì, táwọn ènìyàn máa ń jókòó lórí i tí wọ́n bá fẹ́ jẹun. Àwọn ènìyàn náà ṣe pàtàkì gan. Èédú náà ṣe pàtàkì.

Mo ti rí i pẹ̀lú ọkọ̀ ojú irin ri, àmọ́ ó ti pé, ó ti, ó ti ṣe pẹ́ yín bíi ọdún mẹ́wàá sẹ́yìn mo ti rín pẹ̀lú ọkọ̀ ojú irin ri. Ọkọ̀ ojú irin ó jẹ́ pé pé nǹkan tí ó jẹ́ pé ó wà safe kò ní ìjanba tó pọ̀. Àmọ́ tí ìjànbá máa ṣẹ́le bayii, ó máa búru jáì. Nítorí náà mo fẹ́ràn ọ, mo fẹ́ràn rẹ̀ gan-an.

Tí bá fẹ́ ṣe àkópọ̀ fún ìrìnàjò, màá ronú pa bí mo ṣe máa pẹ́ tó ní ìrìnàjò náà àti bí ìrìnàjò náà ṣe máa jìnnà sí. Ǹkan méjì tí màá róni ẹ kí n tó má bẹ̀rẹ̀ síí kó ǹkan fún ìrìnàjò. To bá jẹ́ pé ibi tí mò ń lọ jìnnà ni, mo máa kó ǹkan to je pé ó ṣe jẹ́ púpọ̀ dání. Àmọ́ to bá jẹ́ pé ìgbà tí màá lò n bee máa pọ̀, màá kó aṣọ tó púpọ̀ púpọ̀ dání. Àwọn ohun tí màá ró niyẹn kí n tó ronú ǹkan tí mo fẹ́ gbé dání fún ìrìnàjò.

Oṣù kẹwàá ni mo fẹ́ràn jù torí pé oṣù náà ni wón bí mi. Oṣù náà dẹ̀ jẹ́ oṣù kan tó da, ohun torí pé gbogbo àwọn tó bí ni oṣù yẹn Libra ni wọ́n, Libra ni ìráwọ wọ́n àwọn tó dẹ̀ ní ìráwọ Libra wọ́n jẹ́ eni tó máa ń ní ṣuúru gán, ẹni tí ó dẹ̀ kí n ṣe agábagbẹ.

Orin tí mo fẹ́ràn jù ni orin Michael Jackson, Beat It. Orin yẹn jẹ́ orin kan tó jẹ́ pé ó máa ń fún mi ní, ní wáyé kí n rantì. Ìgbà tí mo ṣì máa ń kékeré, bá ṣe máa jó sí, tí wọ́n bá ti ń kọ orin ẹ̀. Aṣìkò kékeré mo ti fẹ́ràn orin ẹ̀

Data tí màá ń lo loṣẹ̀, màá ń lo tó fifteen gig nínú ọ̀ṣẹ̀ kan. Nítorí pé nǹkan tí mò ń fi data ṣe pọ̀ gan. Fifteen gig yẹ̀ngan mo máa ń yọ lọ ní, titorí pé mi ò fẹ́ kó tètè tán. Mo sì máa ń lo fifteen gig fún ọ̀ṣẹ̀ kan. Ǹkan tí màá ń fi ń ṣe pọ̀ gan.

Ó rọrùn fún mi nítorí pé mo jẹ́ ẹnìkan tojẹ̀ pé mi ò fẹ́ràn kí n máa fi àyè ìdáábòbò mi sí orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé mi ò kín ṣé ẹni tó fẹ́ràn kí àwọn èèyàn máa mọ̀ n'pa è. Nítorí náà, kò le fún mi rárá. Àwọn nǹkan tí m'ba fẹ́ kí àwọn èèyàn mọ̀ nìkan ni mo màá n fi s'orí Íńtánẹ́ẹ̀tì. Èyí tí m'bá fẹ́ k'ẹni kankan mọ̀, mí ò ní fi s'orí Íńtánẹ́ẹ̀tì, kò ju bẹ́ẹ̀ lọ.

Iṣẹ́ju ogbọ̀n péré ni ìsinmi. Wọ́n jọ ẹ̀tọ́ mi n gbà. Kò dè s kí n tó, àmọ́ ko ti nkan teeyan fẹ́ ṣe sí i. Ògbọ̀n iṣẹ́jú ni, la máa fi lọ́ wa nkan ta máa jẹ, táfi máa jẹ e, a tun máa sinmi, ka tó tun wa bẹ̀rẹ̀ iṣẹ́ padà, kò easy rara.

Rárá mi ò ní káàdì iṣẹ́ o. Àmọ́ o wà lára ǹkan to jẹ pé mo fẹ́ ṣe láìpẹ́ kí n ní káàdì iṣẹ́ tó ẹ pé ó máa rẹwà tí máa ma fún àwọn èèyàn tí wọ́n bá béèrè nipá ìṣe tí mo n ṣe. Mo máa n fún wọn káàdì ó sì máa yí wọn ǹkan tí èèyàn n ṣe. Ki n se gbogbo nkan ni eeyan máa fẹ́nu sọ pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ni mo n ṣe ni gbogbo ìgbà.

Ki máa ń to lọ sí ibi iṣẹ́ mi kò jina rára. Ìṣẹ́jú márùn-ún péré máa ń gbá mi láti ilé dé ibi iṣẹ́ àti láti ibi iṣẹ́ padà wá sílé. Ìṣẹ́jú márùn-ún lọ, ìṣẹ́jú márùn-ún bọ̀, ó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá. Bo sì máa ń rí lojúmọ́ ni agaga pẹ̀lú àwọn àgbà tí wọ́n le we dáadáa mọ́.

Mi ò ní ibi kan pàtó tí mo ti máa ń ra nǹkan. Àmọ́, ó ni se pelu nǹkan tí màá fẹ́ rà, to ba je wipe nǹkan tó máa ṣe ń mi láǹfààní ni dóctor wá niwaju Àmọ́, to ba je pé nǹkan tí kò ní ń jẹ́ pé mi ò ní, mi ò ní ló lè gba nǹkan kan bẹ́ẹ̀ bo se máa jẹ nìyẹn.

Mo ti ṣe ètò ibi oyún. Ibi oyún tí mo lọ gbẹ̀yìn nígbà tí mò wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ti àwọn olórín kan tó wá kọrin, ìròyìn àti microphone ló wá kọrin. Nítorí náà mi ò kí fi bẹ́ẹ̀ lọ sí ibi orij.

Mọ́n máa ń lò ó tí o bá jepé inú ìgò, tí ó bá tí sí kọ́ọ̀pù máa ń lò ó. Àmọ́ tí o jepe bá jepé kọ́ọ̀pù wá ni, mi ò ní lò ọ̀pá ifá mọ́ rárá. Nitoripẹ́ ìmíì gan-an ò kí ń mọ̀ nínú ẹ̀. Ìyẹn kò máa lo ní kí ó máa dárí pé ìyẹn ni nǹkan tí wọ́n fẹ́ lò ó. Nǹkan tó fa ni ẹ́.

Mi ò wá mọ́ mélòó tó wà o, àmọ́, èyí tí èmi mọ̀, ó máa tó bí mẹ́rin tí mo mọ̀. Mi ò wá mọ̀ bí ó ju bẹ́ẹ̀ lọ àbí kó tó bẹ́ẹ̀. But èyí tí mo mọ̀, ó máa tó mẹ́rin. Èèyàn ò lè mọ́ gbogbo nǹkan tán, kòo, bọ̀sí kí èèyàn mọ́ gbogbo nǹkan tán. But èyí tí èmi fúnra mi mọ̀ ni mo ti sọ yẹn, mẹ́rin ni mo mọ̀.

Máa ń ṣe ó, torí pé ó ṣe pàtàkì. Kíni ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe ni, ohun tí ènìyàn máa ń ṣe, àmọ́ gbogbo gbà kọni máa ń ṣe, gbogbo igba to ba jepé mó máa ń rí data tó bá pọ̀, máa ṣe. Torí pé nǹkan bẹ́ẹ̀na máa ń jẹ data púpọ̀, torí ẹni yẹn ni ó sì máa ń ṣe lẹ́kookan ti mon ṣe ní gbogbo ìgbà.

To bá ṣe wà ní mo se máa ń ṣe, mi ò kí ń yanbọ̀, mi ò dẹ̀ ní ọ̀nà kan pàtó tí mo fi máa ń ṣe. To bá ṣe wà ni màá ṣe, ǹkankan kà mi ni ẹ́, tí ó bá ṣe wà báyìí, màá ṣe ni, mi ò fi bẹ́ẹ̀ woo pé tó rí báyìí, ni mo se ń ṣe báyìí.

Mo máa ń gba ìmọ̀ àìwúlò dáadáa lóríṣìíríṣìí Púpọ̀ tó jẹ́ pé mi ò ní kankan mo fẹ́ fi ṣe tí máa tì delete kúrò lórí fóònù mi àbí kí n lọ sí recycle bin àbí kí n lọ sí spam folder. Mo sì máa ń ṣe niyẹn àmọ́ ohun gbogbo mọ́ ni máa ń gba ìmọ̀ àìwúlò tí mi ò ní dára máa ń gba dáadáa.

Mi ò ní, mi ò ní. Èyí tí mo ní ó ti bàjẹ́, àmọ́ mo fẹ́ ra ìmíì nisín. Nkán tó jẹ́ ọlọ́gbọ́n ní ile mi nikan náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ míì nikan ni Àwọn kan tó kú o ń ṣe nkan ọlọ́gbọ́n rararara, àwọn kan tó ti pẹ́

Ìwọ̀n tuntun tí mo fẹ́ kọ́ ni bí mo ṣe máa ń tọ́jú nǹkan nígbà tí kò bá sí nínú ọ̀gàn, tí kò yéń tí í bàjẹ́. Ǹkan mo fẹ́ kọ́ ní è. Bí mo ṣe lè tọ́jú nǹkan nígbà tí kò sí nínú ọ̀gàn, tí kò yéń tí kọ́ náà ò ní bàjẹ́. Ó jí lọ́wọ́ láti nbá máti kọ́ ní ìlú.

Mo tí kìí lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, ó sì pé bí màá tí mo ṣe wà ní ilé ẹ̀kọ́ gíga, mo tí lọ gbẹ̀yìn. Àti ìgbà yẹn báyìí, bí ó pé a ti ní ìdánwò ọ̀rọ̀ jẹ́ kí n lọ, ìwé tí mo fẹ́ ka kò ní lọ́wọ́, mo sì lọ ká nínú ibẹ̀. Àti ìgbà yẹn báyìí mi ò rò pé mo ti wọ inú ilé ìkàwé kan lára.

Tí mo bá ń dúró de nǹkan mi, mo màá gbìyànjú láti rií pé mi ò fọkàn sí jù tórí tí n bá fọkàn sí jù, ìbẹ̀ ni ọkàn mi má má wà, kí n máa ronú gbogbo ìgbà ni ẹ. Bí nǹkan tí mo ń dúró dé o, báwo lo ṣe máari o, ṣé ó máa jọ ǹkan tí mò ń bẹ̀rù fún àbí kò ní dàtó ǹkan tí mò ń bẹ̀rù fún, àwọn ǹkan oríṣiríṣi ni ó máa wà lọ́kàn mi.

Má fi para sára, amo gbogbo igbà ko. Lọ́jo tí, ẹverywhere bá gbóná mi ò kí n lo, tori mo eǹikan tó máa ń làágùn dáadáa. Ì tó bọ́ta lẹ́gẹ̀ẹ́ mo ti máa ń làágùn gbogbo e, mo ti máa ń làágùn gbógbò padà. Nítorí náà mi ò kí ń fi bee lo ìpara, ǹnkan kan ni mo máa ń lo tí o ba je wipè weather ogbona ju.

Esè mẹ́fà pẹ̀lú díẹ̀ ni, ni mo ga láti six point two feet, six feet two inches. Mo ṣe ga tóní e, ó jẹ́rẹ́ pé mo ga díẹ̀ lọ ní then awọn to ga ju mi lo o po.

Ah! Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní o, bí nǹkan ṣe ń ká igbá tí máa wo ju àwọn orò ìdójúmọ̀, tàbí gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá òdí ibi tó wà ní ilé, torí náà ó pàdánù fún mi láti máa wojú àwọn orò ìràléra ìràléra. Ó ti pan dan dan fún mi báyìí, tàbí gbogbo iṣẹ́ mi gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá. Ibẹ̀ ni màá ti ń wò, ibẹ̀ ni màá ti ń yẹ̀wò.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ó ní í ṣe pẹ̀lú ǹkan tí n ba ń ṣe lọ́wọ́ àti mood mi ní àkókò yẹn. Boya mo fẹ́ sùn ni, orin tó slow mo máa gbọ́. Bí i pe mo ń ṣiṣẹ lọwọ ni, orin tó fast tó máa ginger mi, tó máa máa fún mi ní motivation ni mo máa gbọ́.

Àpò sí nǹkan tí mo fẹ́ran lórí pizza. Tí ó bá ṣá kí n ṣe pineapple. Pineapple nìkan ni mo fẹ́ran lórí pizza. Àmọ́ tí bá rí pepperoni, tí bá rí ehm hot barbecue, chicken, beef, gbogbo ẹn lọ, gbogbo ẹn ni mo fẹ́ran. Àmọ́ tí mo fẹ́ran nìkan náà ni pineapple. Ṣé ìwọ ti máa pineapple sórí pizza? Kí ló dé? As how.

Nǹkan tó máa mú mi rà ẹrọ̀ ayarabíàsá tuntun ni, bóyá èyí tí mo n lò tẹ́lẹ̀ ò bá jẹ àbí ǹkankan ṣe. Nkan ǹkan méjì tó lè faa níkan ni àbí boya mo ṣọ́onù àbí mi ò rí mọ̀ á bó bá jẹ́ ṣùgbọ́n èyí tí màá lò tẹ́lẹ̀ tí bá ṣe dá mi ò rí ìdí kankan láti rà á mi.

Máa jẹ oúnjẹ tó kù, mo máa ń jẹ torí pé ni àṣà mi àti máa dá oúnjẹ nù kò dára unkan to burú gan ní àṣà mi. Torí náà mo máa ń jẹ dáadáa. Tí ó bá sì dà, mo máa jẹ àbí tí mo bá gbọ́ ti bàjẹ́ ẹni kan ni mo máa sọnù. Àmọ́ tí ó bá sì dà, mo máa jẹ dáadáa.